Mo máa ń gbọ́ nínú bàtà nínú ọkọ̀. Ìgbà tí mo bá wà nínú ọkọ̀ oríṣiríṣi ohun ni mo máa ń ṣe àmọ́ kani akoko náà, tin ba wa nínú oko tin ba ni magazine lowo èyí ni mo ma ka titi ti títítítí tí màá dé ibùsọ̀ mi. Ìgbà mìíràn ke tí bá wà nínú ọkọ̀ orí fóònù mi, game ni mo máa ma play títítí tí màá fi dé ibùsọ̀ mi. Àmọ́ èyí tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe jù tí bá wà nínú ọkọ̀ ni pé kí n gbọ́ orin. Orin tí màá nífẹ̀ẹ́ sí láti gbọ́ kẹ́, ó máa ń jẹ́ orin, orin hip hop wé èyí tí ìlú rẹ̀ máa ń rinlẹ̀ tí bá ti gbé ilé setí. Oríṣiríṣi ohun àti orin ni màá nífẹ̀ẹ́ sí láti gbọ́. Ó sì máa ń gbàkókò torí inú mọ́tò mo wà, kò sí ohun mìíràn tí mo tún lè ṣe. Mo ò lè máa rìn ká inú mọ́tò yátọ̀sí kí n gbọ́ orín náà ni. Ti bá ti dé sí orin náà, òun ni mo máa máa gbo títítítí tí màá fi dé ibùsọ̀. Ìgbà mìíràn tí ń bá dé ibùsọ̀ gan, mi ò ní mọ̀ pé mo ti dé ibi tí ó yẹ kí n ti sílẹ̀. Orin yìí náà ni àfi tí wọ́n bá fọwọ́ tọ́ mi pé mo ti dé ibùso mi. Ó mú mi ran tí ọjọ́ kan tí mo wọ mọ́tò, mò ń lọ sílé láti ibi iṣẹ́. Mọ́tò ti dé ibùsọ̀, mi ò mọ̀. Kò dẹ̀ sẹ́ni tó máa tọ́ mi láti sọ fún mi pé mo ti dé ibùso mi o. Mo joko sínú mọ́tò, ó gbé mi kọjá ibùsọ̀ mi, ó gbé mi lọ gáràjì wọn. Ó dé gáràjì tán ni mo ṣẹ̀ bọ́lẹ̀. Mo máa gbẹ́ mo ti kọjá ibùsọ̀ mi. Mo ṣà salẹ̀ye fún driver pé ó yẹ kó pe akíyèsí mi sí pé mo ti kọjá ibùsọ̀ mi. Ó ní òun ò mọ̀ pé òun ò ń lérò pé gáràjì ni mo ní pé mò ń lọ àti pé èrò tó ń kó ó pọ̀. Oun o le gbe ibuso gbogbo won sórí, lo fi nipe kin ma bínú pe emi gan ni mo fa pe ko ye kin gbe fóònù mi si orin gbigbo bí-- i-i-i-i-iṣẹ́-iṣẹ́ tí mo ṣe nìyẹn tó fà á kí n ṣìnà ibùsọ̀ mi. Ojo náà mo na owo ti ko ye kin na padà si ile ìgbà tí mo dé ilé tán, ó ká mi lára gan. Àti ìgbana náà ni mo ti wá pinnu pé mo máa ṣètò owó àkókò tí màá fi máa gbọ́ orin. Bí mo bá fẹ́ gbọ́ orin, orin tó nííṣe pẹ̀lú àkókò tí màá dé ibùsọ̀ mi ni màá nífẹ̀ẹ́ sí láti gbọ́. Kí n mọ̀ pé bí orin náà ṣe ń tàn báyìí, mo ti dé ibùsọ̀ mi níyẹn yátọ̀sí pé traffic wà lọ́nà o. Pé bí orin náà ba ṣe ń tàn báyi mo ti dé ibùsọ̀ mi níyẹn. Iru orin náà ni màá nífẹ̀ẹ́ sí láti gbọ́ torí kí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ tí mo sọ yìí kó má tún dúró mọ́ ni mo ṣe lérò pé kí ń bá fẹ́ wọ mọ́tò orin tó máa gbé mi dé ibùsọ̀ mi ni màá gbé sí fóònù mi tí mo máa gbọ́ torí owó náà kò rọ̀ rùn láti rí àti pé kò tẹ́ẹ̀ sí ẹni tó fẹ́ fún yan lówó gan.

Ṣé ń dà email àìwúlò? Oríṣi email ni mo ma nda lórí fóònù mi, mo si ma n ṣètò won bi o se to email lórí ẹ̀rọ àimúnáwá, email lórí ẹ̀rọ àmúnáwá, email lórí iṣẹ̀, email lórí ètò ayé, email lórí ìlera, email lórí oúnjẹ jíjẹ, email lórí oúnjẹ sísè, àwọn gbogbo wọn ló wúlò. Àwọn email tí mo fẹ́ ká mọ email àìwúlò ni email tí mi ò léèrò pé mo ṣe bukata lórí fóònù mi, mo máa kà sí email àìwúlò. Òun sì ni ó máa ń pọ̀ jù lórí email tí mo máa ń dà. Torí àwọn sáìtì oríṣiríṣi tí mo bá ti fi email mi register ni wọ́n máa ń séǹdì oríṣiríṣi email sí fóònù mi, ó sì máa ń dà ààyè kan lórí fóònù mi. Òun yìí, ó máa ń jẹ́ ohun èyí tó máa ń bo si àpò ìbínú mi, tó máa ń fà mí lára ya gàn. Àti ìgbà náà ti ṣètò pé tí mo bá fẹ́ gbaà email lórí fóònù mi, mo máa ṣètò wọ́n. Email ìlera ó máa lọ sí ààyè email ìlera, email oúnjẹ jíjẹ á lọ sí ààyè oúnjẹ jíjẹ, email lórí ẹ̀rọ àmúnáwá mi á lọ sí ààyè àmúnáwá mi àti email àìwúlò ó máa lọ sí ààyè email àìwúlò, èyí tí à ń pè ní spam. Torí àwọn email tí èèyàn bá subscribe fún, spam ló máa ń lọ. Àti àwọn email nkan wa, ti o ma wúlò to si ma lo si spam náà. So, kí èèyàn ṣe ìmúdófin email spam rẹ̀ kó tó mọ èyí tó fẹ́ yọ àti èyí tó fẹ́ lò. Torí email tó wúlò àti email àìwúlò máa lọ sí spam. Àmọ́ ohun tí mo léèrò pé ó dára jù lọ láti kẹ́yìn email àìwúlò lórí fóònù pé bí èèyàn bá ṣe ń gba email rẹ̀ kó máa kà á kó sì máa wo bóyá èyí tí ó subscribe fún ni. Tí ó bá ti jẹ́ èyí tí kò subscribe fún ẹsẹkẹsẹ kó ṣètò àti yọ lọ́rí fóònù torí kó má ba à gbààyè jù. Torí àwọn email àìwúlò náà wọ́n gbààyè gan-an, ohun sì ni ó wọ́pọ̀ jù lórí fóònù torí oríṣiríṣi sáìtì lèyàn n wọ̀ ní ojúmọ́, ní ọjọ́ kọ̀ọ̀kan, pẹ̀lú bi o ti ṣe ń wọ̀ ni oríṣiríṣi sáìtì náà ṣe ń séǹdì newsletter email wọn sí fóònù náà.

Ṣé o gbọdọ̀ nínú àwọn ìdádó àtọwọ́dọ̀wọ̀? Èmi gẹ́gẹ́ bi ẹnìkan náà, Kristẹni ni mí. Mo nígbàgbọ̀ ẹ̀sìn Kristẹni mi, àmọ́ iyen òní kí a pa ẹ̀sìn àbáláyé jẹ, àti pé kí Kristẹni tó jẹyọ ó ní ohun tí àwọn bàbá ńlá wa fi ń képe olùdarí àti elédùmarè. Òun sì ní ewé àti egbò àti oríṣiríṣi oun tí ó be ní àyíká un. Àmọ́ nípa dídàdọ nínú ìdádó àtọwọ̀dọ̀wọ̀, àtọwọ̀dọ̀wọ̀ yìí ó máa jẹ́ ìdádó Kristẹni torí mo rí pé ó jẹ́ ìdádó àtọwọ̀dọ̀wọ̀ torí ọwọ́ àwọn tí wọ́n, tí wọ́n la àwọn bàbá ńlá wa ló jú, ọwọ́ wọn láti bá Kìrìsìtẹ́ẹ́nì, àwọn sì ni wọn, kò wá tí wọn jẹ́ kí a mọ̀ nípa ẹ̀sìn tí ó jẹ́ Kìrìsìtẹ́ẹ́nì. Ohun náà ni mo le pè ní ìdádó àtọwọ̀dọ̀wọ̀. Mo dàgbọ́ nínú rẹ̀ torí àti dà tí mo ti di ọmọ lẹ́yìn Kristi, mo ti rí ọ̀nà títun àti ọ̀nà mìíràn láti képe elédùmarè àti láti ṣe ohun mi bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó sì jẹ́ ǹkan tó jẹ́ pé ó ti jẹ́ ìyípadà ńlá fún mi ní ohunkóhun tí n bá ní ṣe torí ó máa ń mú kí iṣẹ́ mi lọ létò àti tí n bá ní kí n kọrin, kí n ṣe ohunkóhun, orin Kristẹni ló máa ń bọ́ sí mi lẹ́nu torí ó jẹ́ ohun kan tí mo máa ń ṣe ní ojúmọ́ tí n bá wà ní ilé torí, torí ìdádó àtọwọ̀dọ̀wọ̀ yìí ó ti jẹ́ ohun kan tó jẹ́ pé ó ti wá wọ́pọ̀ gan ní ayé báyìí torí oríṣiríṣi ìlú ni Kristẹni wà àti bí ó ṣe wà ní ìlú mi yìí ló bẹ ní ìlú mìíràn àti gbogbo àgbáyé. Ó ti wọ́pọ̀ gan, ó sì ti ní ìdí tó múlẹ̀ ní gbogbo ìlú. Àmọ́ tí a bá ní ká tú gbéyẹ̀wò sí i, kò ní ìpalára kankan tórí ó jẹ́ ẹ̀sìn tí ó kún fún oyè àti ìmọ̀, ojoojúmọ́ dé ni ẹ̀yàn tún kọ́ tán sí bí àti ṣeṣe ní ọ̀nà tó yẹ̀n àti ọ̀nà tòótọ́ nípa, nípa ọ̀nà Kírísítì.

Orin wo ni o fẹ́ràn jù? Oríṣìíríṣìí òrin ni máa ń gbọ́ lórí fóònù mi. Ká ní mò ń gbọ́ reggae, mò ń gbọ́ fújì, mò ń gbọ́ orin krístì, mò ń gbọ́ orin ìbílẹ̀ mi, mo sì ń gbọ́ orin ìlú mìíràn. Àmọ́ orin tí mo máa ní mo nífẹ̀ẹ́ sí jù kò ní-ko kò tó ń kà torí gbogbo orin tó wà lórí fóònù mi ni mo nífẹ̀ẹ́ sí, ohun sì mo máa ń gbọ́. Àmọ́ tí n bá ní kí n ká ní èèkàn méjì tàbí mẹ́ta, orin tí màá ní mo nífẹ̀ẹ́ sí jù ni orin ìlú mìíràn èyí tí n ṣe foreign music torí orin wọn, ìlú rẹ̀ àti ohun tan máa ń kọ. Ó yàtọ̀ sí gbogbo nkan tí màá ń gbọ́ lórí fóònù mi. Ó dẹ̀ jẹ́ ǹkan tó jẹ́ pé ó fẹ́ jẹ́ ohun titun tí ó máa ń mú kí èèyàn ronú jinlẹ̀ nípa ohun tó bá ni í ṣe. Tó bá fẹ́ ṣe iṣẹ́, iṣẹ́ agbára, ó ní oru orin ìlú mìíràn tí o gbọ́dọ̀ jẹ́ pé ó kún fún agbára tó bá ti lo earpiece ẹ tó gbé e sétí kíá iṣẹ́ náà ó máa bọ́ sí irọrùn torí bó bá ṣe ń gbọ́ ìlú rẹ̀ àti gbògbo rẹ̀, a máa fún ẹ ní agbára láti ṣe iṣẹ́ rẹ bí o ṣe tọ́. Àti pé nǹkan tó mú mi fẹ́ràn oru orin yìí ni pé, ó ní ọjọ́ kan tí mo fẹ́ ṣe iṣẹ́, mo fẹ́ to ohun kan, mo fẹ́ to àpótí ẹrù kan. Ó s-- o pọ̀ níwájú mi, mi ò dẹ mọ bí ma ti máa bẹ̀rẹ̀. Mo sà mọ̀ pé, mo fẹ́ ṣe iṣẹ̀ yìí. Amo ìgbà ti mo gbe orin yìí seti, mi o mo bi ti agbára náà ti wa. Bí mo ṣe ń to ló ṣe ń wà ní aye rẹ̀ kò sì yẹ kò lọ sí ibi mìíràn. Bí mo ṣe ń to ló ṣe ń bọ́ sí aye rẹ̀. Ó sì jẹ́, ó jẹ́, ó jẹ́ ǹkan tó mú nu mí dùn gan. Àti pé orin yẹn bí mo ṣe ń gbọ́, ó ń tọ́ mi sí ọ̀nà titun láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìlú rẹ̀ àti ohun tí mò ń gbọ́. Ó fún mi ní agbára, ó fún mi ní ìmọ̀, ó sì kọ́ mi bí mo sì, mo, mo ṣè lè ṣe iṣẹ́ mi kí ó dá mọ́ran kí ó sì, kí ó, kí ó sì jẹyọ. Àmọ́ lẹ́yìn iṣẹ́ tí mo ṣe yẹn tí n bá tún fẹ́ ní kí n kọ ǹkan nípa ìwé àbí kí n, ki n kọ'wé, ó ní orin tí n máa n gbọ́. Ti n bá fẹ́ kọ ìwé nípa iṣẹ́ eko or project tí mo fẹ́ ṣe, mo máa gbẹ́ sí orin tí ó tutu torí ìwé mo fẹ́ kọ. To ba, to ba ti sáré ju, o maa ko lu oun ti mo fe ko to ri ma fe maa sáré pẹ̀lú orin náà ni torí orin o maa n koo'yan bi a ti se n se iṣẹ́. To ba nipe o sise to yara, wa gbo orin ti o yara tó bá ní kó ṣe iṣẹ́ tó, tí ó fa ìyára, wà á gbọ́ orin tó tutu. Eléyii ni mo kọ́ lẹ́yìn ìgbà tí mo kọ́kọ́ gbọ́ orin tó yára tán. Àti gbá yẹ́n, ni mo ti kọ́ gbọ́n pé tí n bá fẹ́ ṣe iṣẹ́ tí kò fa ìyára, orin tuntun ni màá gbọ́. So pẹ̀lú elèyii nígbà tí mo fẹ́ kọ project mi, orin tutu yìí ni mo n gbé sétí. Bí mo ṣe ń gbọ́, mo se ń farabalẹ̀ ronú kọ ohun tí mo ní ń kọ. Ìgbà tí màá kọ́ dé òpin ìwé náà, mo wá rí pé mo, mo pa orin náà, mo wá farabalẹ̀ ká gbogbo ohun tí mo kọ. Bí mo ṣe ń kà ni mo ṣe ń rin rin ẹ̀rín pé, "Ah! Èmi ni mo kọ àdùru orọ̀ yìí. Ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi torí mi ò lérò pé mo lè kọ àdùru orọ̀ náà." Àmọ́ pẹ̀lú oru orin tí mo yàn láti gbọ́ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ó jẹ́ kí iṣẹ́ náà rọrùn fún mi gan. Ó sì fún mi ní ìfarabalẹ̀ àti ọ̀gbon láti farabalẹ̀ kọ ọ̀rọ̀ náà, ó ń mú kí inú mi dùn. Yàtọ̀ sí yẹn, tí n bá fẹ́ ṣe iṣẹ́ ilé, tí n bá ní kí n gbalẹ̀, tí n bá ní kí n gbálẹ̀, mo máa farabalẹ̀ gbálẹ̀ nítorí oru orin tí màá yàn láti gbọ́ ó máa jẹ́ orin tutu tí kò fa ariwo. Ó máa ń mú kí.

So fún wa nípa wiwẹ nínú odò. Hmmm. Ẹ jẹ n ṣàlàyé bí mo ṣe kọ́ bí a ti ṣe ń wẹ na. Ìgbà ti mo kéré gan ti mo pẹ̀lú bàbá mi lọsí ìlú, mo rí àwọn ọmọ kékeré bi ẹgbẹ mí tan wá lódò ti wọn mu ẹja ti wọn wẹ. Mo ṣá wo wọ̀n ni torí mi ò mọ̀ bí a ṣe ń wẹ. Mo ṣá wọ́n wọ̀n ni. Lẹ́ẹ̀sà wọ́n, wọ́n pa ẹja jọ, a se ẹja náà, a, a pín ajẹ. Mo wa bí wọn pé báwo ni wọ́n ti, wọ́n ṣe mọ bí wọ́n ṣe ń wẹ. Wọ́n ní àwọn tí wọ́n jù wọ́n lọ ni wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ ní odò pé kò dẹ̀ ṣe iṣẹ́ ọjọ́ kan kí ó gbà àkókò kí wọ́n tó mọ bí wọ́n ṣe ń wẹ lodò. Nkan tí mo kọ́ lára wọn ni yẹ́n. Ìgbà tí mo ká lele náà wá bá lọ bá àwọn ọ̀rẹ́ mi tí wọ́n mọ bí wọ́n ṣe ń wẹ pé kí wọ́n kọ́ mi, pé mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń wẹ odò. Wọ́n wá ní, "Àwọn máa kọ́ ọ mí. Ìgbà kí ìgbà tí o bá fẹ́ lọ, fẹ́ lọ wẹ pé kí n máa tẹ́le wọn lọ." Bí mo ṣe ń tẹ́le wọn lọ ni yẹ́n o. Ọjọ́, ọjọ́ kì í ní lọ. Mo ṣá, mo ṣá mú ọ̀pọ̀lọpọ̀ omi. Ọ̀pọ̀lọpọ̀ omí ni mó ń mú jẹ́ pe ó fa, ó fa inú rírun fún mi tí mo ṣá rẹ̀ tó, tó di pé à ń lo àgbo àti óriṣìṣi òògùn láti tọ́jú mi. Ó, ó fa, ó fa rẹ̀ to ẹ́ pé wọ́n tọ́jú mi gan. Iyẹ́n. Ni mo, ni mo kọ́. Jẹ́ pé lẹ́yìn náà ni màá, ni màá pinnu pé ìwẹ̀ yìí mo máa kọ́. Mo wá dá ń lọ sódò fún bàbá mi. Mo ń dá ń lọ, mo dá lọ ń kọ́ bí a ṣe ń rẹ odò. Ro jẹ́ pé ó rí, oríṣiríṣi, oríṣiríṣi nǹkan ni mò ń lò. Màá lò ohun, ohun tó bá, tó bá le fò lórí omi, màá di mú tí mo máa tẹ́tẹ́ sí i bí i bá mi bí, bí a ṣe ń wẹ. To jẹ́ pé ó, ó, ó gba àkókò gan tó kọ́ bí a ṣe ń rẹ àmọ́ o-- ọjọ́ ò ní rè. Mo ti mọ bí a ti ṣe ń wẹ. Àmọ́ nípa wíwẹ nínú odò, kò jẹ́ ǹkan tó le. Tó bá fẹ́ wẹ odò, ṣàkíyèsí àdúgbò rẹ̀, ṣàkíyèsí odò náà. Bóyá ó ní òkúta ko ma jẹ kí ó máa bẹ́ sódò, àdì pé o lọ́ un fi ẹsẹ̀ gbá òkú tàbí ohun fórí gbá òkúta. Torí a, kó tó fẹ́ lọ odò kọ́kọ́ wọ inú odò náà kó fẹsẹ̀ rìn odò náà kà kó mọ̀ bóyá ó gbó, bó ṣe jìn tó àti bóyá òkúta àbí igi àbí ohunkóhun tó lè ṣe èèyàn léṣe wà ní ìsàlẹ̀ odò náà. Ìgbà tí, ìgbà tí mo kọ́kọ́ lọ, ìgbà tí mo kọ́kọ́ lọ sódò ni ìgbà tí mo padà dé láti ìlú láwọn ọ̀rẹ́ mi. A jọ lọ sódò, mo lọ kọ́ bí, bí a ṣe ń wẹ. Wọ́n ni wọ́n kọ mi bí a ṣe ń wẹ tẹ́ pé mo gbà àkókò gan kí n tó kọ́ bí a ṣe ń wẹ. Ẹni tí ó kọ́ mi, àwọn ọ̀rẹ́ mi ni. Àwọn ọmọ tí wọ́n mọ bí wọ́n ṣe ń wẹ. Àwọn ni mo kọ́ bí wọ́n ṣe ń wẹ lára wọn. Wọ́n ni ó kọ́ mi bí wọ́n ṣe ń wẹ tẹ́ pé ó rí i ṣe ọ̀nà tí wọ́n fi ń wẹ, ó rí i ṣe ọ̀nà, ọ̀nà tí wọ́n kọ mí bí wọ́n ṣe ń wẹ. Óò dẹ́ gbà àkókò gan àmọ́ èmi tí mo fìtí mọ̀, ọmọ tí mo wà ni mo faradà gbogbo ẹ títí, títí mo fi kọ́ bí wọ́n ṣe ń wẹ. Lẹ́yìn náà ni mo wá kọ bi wọn ṣe mú ẹja lódò to jẹ pé a máa gbé ike a máa wọ inú odò lọ a máa wà ni abẹ́ ọkọ ma fọ wọ rá emẹ jẹ ọkọ fọwọ kẹja síbi gi náà to jẹ́ pé kó, ó, ó, ó, ó kọ yàn ní, ní ọgbọ́n bí a tí, bí, bí, bí a ti ń dára dára tí a ṣe ń tọ́jú ara àti bí a ṣe ń kọ́ bí a ṣe ń mọ̀, mọ̀ àti bí, bí a ṣe ń kọ́ bí a ṣe mọ̀ ọ̀nà ọjà torí ìbá ṣe tí a bá pa ẹja lọ́tàn a máa mú ú rí tí ọjà lọ. A máa lọ tá lọ́jà fún àwọn ọlọ́jà. Àwọn ni a máa tá ẹja yìí fún, tí a máa ra lọ́wọ́ wa. Lẹ́yìn náà ohun tí mo ṣọ́ra fún, ohun tó tú mo ṣọ́ra fún tí ó bá fẹ́ lọ bẹ lódo ni àwọn ohunkóhun tó bá ń bẹ ní ìsàlẹ̀ odò náà tó lè ṣe mí léṣe. Íyẹn ni mo máa ń ṣọ́ra fún ní abẹ́ odò náà torí mo mọ̀ pé òkúta wà ní abẹ́ odò. Igi, ìgò àti óriiṣìṣi ǹkan ló wà ní abẹ́ odò tí ó lè ṣe mí léṣe. Ìyẹn ni mo máa ń ṣọ́ra fún. Mi ò kí ń fẹ́ kí ní ìpalára kankan rárá tí bá wà ní inú odò. Ìyẹn ni mo máa ń ṣọ́ra fún jù lọ. Òkúta, igi àti ohunkóhun.

Nígbà wo ni o kẹ́yin lórí doctor? Dókítà fi sọ báyìí, ìgbà tí mo sáré kan jẹ́ pé ó fẹ́ lágbára díẹ̀ torí pé olódì mi ṣe tó ń sọkọ̀tọkọ̀ tán ni mo mọ̀ pé àwọn òbí mi mú mi dání lọ rí dókítà. Ọ́lohun ló ní pé dókítà náà ò mọṣẹ́, òun ni yóò kọ ohun tí mò ń lò fún mi. Àti bá yẹn lọ́ṣá ni ó ti ba ìwòsàn jẹ́ pé kò sí ìnira kankan. Bí mo ṣe ń ṣiṣẹ́ mi mo ṣe ń rí èrè, mo jẹ́ ẹ, mo dẹ́ jẹun tó dáa, mò ń jẹ èso, mò ń ṣiṣẹ́ mi dédé, mo wà ní àlàáfíà. Àmọ́ ó ní ìgbà àti àkókò tí màá lọ rí dókítà náà. Ó ti fún mi ní ọjọ́ tí òun máa wà ní ilé ìwòsàn tí bá fẹ́ rí òun. Kí n tó lọ, mo ti máa pè é ní orí phone pé mò ń bọ̀ ó, pé mo máa wà ní ilé ìwòsàn náà, pé mò ń bọ̀, pé mo fẹ́ wá rí ilé ìwòsàn náà. Òun ló máa jẹ́ kí n mọ̀ pé òun máa wà, pẹ́ kí n máa bọ̀, pé òun wà. Tó bá ti pé mi, tó bá ti pé tán ni mo máa ṣẹ̀sì ra pé mo máa lọ sí ilé ìwòsàn náà lọ rí dókítà náà. Àmọ́ óòrìṣírisi dókítà ni ó wà ní ilé ìwòsàn. Dókítà kan wà ní ilé ìwòsàn, iṣẹ́ tiẹ ni kí ó wo ẹni tí ojú ń dùn. Dókítà náà iṣẹ́ rẹ̀ ni kó wo ẹni tí o ẹni tí ipá ẹ̀rọ. Dókítà náà iṣẹ́ re ko wo ẹni ti inú gbogbo ara n dùn iṣẹ́ tẹ ni. Dókítà náà kó wo ẹni tí egungun ẹ bá kán. Oríṣiríṣi dókítà lo wa ni hospitu amo dókítà temi iṣẹ́ tie ni ẹni ti ẹni toba nílò ìrànlọ́wọ́ lórí bo maa se se àwọn ìgbésí aye re àti iṣẹ́ to ba se ni dókítà temi lo. Àmọ́ òun sì ni ó ràn mìlọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Àmọ́ ìgbà tí mo kẹ́yin lọ rí dókítà mi ò le, mi ò lè sọ pé lóbìnrin kẹ́yin lọ rí dókítà torí ọjọ́ ọjọ́ ni ó ń dájọ́ fún mi pé oṣù báyìí o, ọdún báyìí kí n wá rí òun lórí òògùn tí mò ń lò kí kó, kó hun ṣe àyẹ̀wò fún mi kó mọ bí arami ṣe rí. Bí ó ya òògùn tí mò ń lò yẹn bí ó ya ó bá mi lára mu. Bí ó ya òun bá mi lára mu. Bó ya èsi tí mò fẹ́ rí ó jọmọ́ nkan tí òun ń retí láti rí. Bí a ti ṣe ń ṣe nìyen to jẹ́ pé tí ń bá fẹ́ lọ rí, máa ti pè a ti ṣètò àwọn, àwọn òògùn tí màá lò fún mi. Òun ni mo máa lò jọ to jẹ́ pe tó máa fi tọ́jú mi. Eleyi mo wa kogbon pe dókítà eni ti eyan súnmọ́ ju ni torí àwọn ni wọn mọ ètò ìlera àti bi ase tọ́jú eyan si nkan ti mo nìyẹn pe dókítà èyán ti èyán súnmọ́ ju ni àti eyan ti eyan o ki n paro fún ni kí àwọn ló mọ bí a ṣe ń tọ́jú èèyàn. Ọ̀pelọpe wọn lára mi. Yàtọ̀ sí elé mo tún kọ́ gbọ́n pé tí èèyàn bá fẹ́ jẹun, oúnjẹ tó dára, àwọn dókítà mọ èso tó dára jù fún ara àti oúnjẹ tó da ke eyan jẹ. Mo fi tọ́ dókítà mi létí wo pé òògùn tí mò ń lò yìí oúnjẹ wo ló lérò pé ó dára fún mi láti máa jẹ àti èso wo ló dára fún mi láti máa jẹ ní ò rèkórè lórí oúnjẹ, oúnjẹ, lórí òògùn tí mò ń lò yìí. Òun ló wá ní òògùn báyìí ni kí màá lò àti èso báyìí ni kí màá jẹ. Àti igbá yẹn lọ́ṣá ni mo ti tẹ̀lé ìmọ̀ran dókítà mi níbi òògùn náà tí mò tí n jẹ oúnjẹ náà. Pẹ̀lú lélẹ̀ yìí mo sì mọ̀ pé mo wà ní ìlera ara torí mò ń tẹ̀lé nǹkan tí dókítà mi sọ. Ọ̀pelọpe ẹ̀ lára mi òun ni ó fi mí sí ọ̀nà ìlera tó dára. Àti ìgbà yen losa moti dipe ile ìwòsàn yen o ni orekoore ti n ba nílò láti ri dókítà ni mo maa n lo ri ni mi o pa ojo kan je ri. Bí màá ti tó ásíkò fún mi láti lọ rí, màá ti pè lórí ago, màá ti lọ rí pé dókítà mo ti ń bọ̀ o, màá ti lọ rí. Bí mo ṣe ń ṣe ènìyàn. Bí mo ṣe ń ṣe ènìyàn. Bí mo ṣe ń tọ́jú ara mi nìyẹn láti bá yẹn lọ.